Rárá àti rárá mi ò tíi gun ọkọ̀ ojú omi rí, mi ò kan tíi rí i ní ojú but ṣùgbọ́n mi ò tíì de ìdí ọkọ̀ ojú omi, tábàá pé máa ti wa gun ọkọ̀ mi ò tií gun ọkọ̀ ojú omi rí.

Méjì ni mo máa ń fọ eyín mi ni ojojúmọ́. Mo máa ń fọ ní àárọ̀, maa dẹ máa n fọ ní alẹ́ pẹ̀lú bí àwọn dókítà wọ́n ṣe sọ pé kí a máa fọ. Béẹ nọni wọ́n ṣe máa ń fọ.